Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mo máa kọ́kọ́ jẹun tán. Tí mo bá ti jẹun, tí mo ti sinmi oúnjẹ tí mo jẹ dáradára, máa wá gbàdúrà. Tí mo bá ti wá gbàdúrà tán, mo máa gbàdúrà gbogbo ǹkan tí mo fẹ́ àti gbogbo ǹkan tí mo ò fẹ́. Ohun ni mo máa gbàdúrà le lori. Tí mo bá ti wá gbàdúrà tán, mo bá fẹ́ ẹgbẹ́ lélẹ̀. Tí mo bá ti fi ẹgbẹ́ lélẹ̀, mo máa wá tẹ fóònù mi. Mo máa tẹ̀ ẹ́ níwọ̀nba títí ti tí orun tí ó fi gbé mi lọ, nǹkan tí mo máa ṣe tí mo bá ti fẹ́ sùn nù. Nítorí tí mi ò bá tẹ fóònù mi, mi lè má tètè rí orun sun. Tí mo bá ń wo bọ́yá bí fíìmù lórí fóònù mi àbí tí mo bá ń gbọ́ orin àbí ṣe nǹkan mìíràn lórí fóònù mi, oun ni mo tètè máa n sùn lọ.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo máa ń mu tea. Mo fẹ́ràn tea ju coffee lọ. Mi ò fi bẹ́ẹ̀ mu coffee. Mi ò fi bẹ́ẹ̀ mu. Tea ni mo fẹ́ràn jù láti máa ń mu. Gaga bí tí bá po tea tí mo ki, tí ó sàn jù, tí ó ki jù, tí mo bá rí búrẹ́dì, búrẹ́dì tó bá jẹ́ búrẹ́dì ìwòjọ tí ó fẹ́lẹ́ dáradára, ah, mo ti máa lọ jẹun jù. Mo lè parí búrẹ́dì gùngùn kan, tí mo bá rí tea ní àkókò náà, mo máa parí búrẹ́dì.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ran jù? Mo nífẹ̀ẹ́ àkókò òjò, mo sì nífẹ̀ẹ́ àkókò ẹ̀rùn náà. Ṣùgbọ́n, èèyàn máa nífẹ̀ẹ́ ìkan ju ìkan lọ. Mo fẹ́ran àkókò òjò torí ní àkókò náà gbogbo ǹkan ọ̀gbìn ni ó máa ń jáde dáradára, tí gbogbo ìlú tó má má tutù mínì mínì. Ooru ò ní mú jù, a máa wà ní àlàáfíà, a máa rí omí lò, bó bá ṣe wùwà láṣẹ máa lò omi. Ni àsìkò òjò, àsìkò òjò, làsìkò tí òjò bá ń rọ̀, o lè sinmi ní sílé, àbí kó ṣe àwọn ǹkan mìíràn. Àsìkò òjò dára púpọ̀. Mo fẹ́ran àsìkò òjò ní ọ̀nà. Ní ọ̀nà púpọ̀ gan-an ni mo ti fẹ́ran àsìkò òjò. Ni àsìkò tí òjò bá ń rọ̀, ǹkan máa ń le jáde sùn dáradára. Mo fẹ́ran àkókò òjò gan-an ju àkókò mìíràn lọ.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Àwọn nǹkan tí èèyàn le tún ṣe púpọ̀ ní oríṣiríṣi, ó sì ní àfìwé. Bí ènìyàn méjì bá ń jà, tí wọ́n ní pé wọ́n ò ṣe òní ọ̀tọ̀, tí wọ́n sì ń bá ara wọn yan òdì, ọ̀ ní bí èèyàn ṣe máa tún irú nǹkan bẹ́ẹ̀ ṣe, èèyàn máa pe àwọn méjèèjì padà, papọ̀. Ẹ̀yàn sì máa bá wọn sọ̀rọ̀ ni tunbi nubi wípé kí wọ́n má ṣe jà mọ́, kí wọ́n máa dá sí ara wọn mọ́. Ó dára kí ẹ̀yin má ṣe àtúnṣe láàárín èèyàn méjì, ó dára gan-an, àbí tí o bá tún wá rí nǹkan tí ó ń bàjẹ́ tí o fẹ́ bàjẹ́ tí o dẹ̀ rí pé, "àh! Kí ni yí?" Ó má tì fẹ́ bàjẹ́. Ó dára kí ẹ̀yan tún irú nǹkan bẹ́ẹ̀ ṣe bóyá ìbí.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi nítorí pé àjọjẹ ni ó máa ń dùn. Àdájẹ kò da fún ọmọ ènìyàn bí ó máa dá ẹ́, pé oúnjẹ rẹ̀ jẹ. Tí o bá ní àwọn tí wà ní ẹgbẹ́ rẹ, ó ní láti pè wọ́n, láti pè wọ́n pé ẹ wá jẹun. Tí wọ́n bá sì jẹ, fẹ́ jẹ, ẹjọ́ máa pin jẹ. Ó dára kí ènìyàn jọ máa jẹun, ó dára kí ènìyàn máa pín oúnjẹ rẹ̀ fún ẹlòmíràn, kò dára kí ènìyàn ya àdánìkan jẹ. Àimọ́ye àwọn mìí sọ pé wọn tì rí oúnjẹ jẹ, ìwọ́n sì ní oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. Tí o bá rí irú èèyàn bẹ́ẹ̀ tí o bá báa pín oúnjẹ rẹ jẹ, kò ní ìwọ̀n ẹnu. Ó jẹ́ ǹkan tí ó dára k'èèyàn o máa bá èèyàn, ènìyàn pín oúnjẹ rẹ. Mo sì fẹ́ràn rẹ̀ pé ènìyàn máa ń bá mi jẹun. Mo fẹ́ràn rẹ̀ tí mo bá rí èèyàn tó wà ní ẹgbẹ́ mi tí àjọjẹ ń pápò, mo máa fẹ́ràn rẹ̀ gan-an lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ní náà, mo nífẹ̀ẹ́ kí màá pè èèyàn pé ẹ wá bá mi jẹ, kí ni bá pín oúnjẹ mi pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀

Báwo ni a ṣe máa ń ṣe àkópọ̀, àkópọ̀ fún ìrìnàjò? Bí a ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ni pé tí ó bá ti ku boyà bí okú fèrè tí a fẹ́ rin ìrìnàjò náà, a máa tú inú ilé wa ṣe dáradára. Gbogbo ibi tí ó bá ní ihò àbí nǹkan kan nílé wa ni a máa dì dáradára torí pé kí nǹkan olóró má bá gba irú, irú inu iho náà wọlé. Tí èèyàn bá ti ṣe ìrìnàjò tán, èèyàn máa wá di, èèyàn máa ma di báàgì rẹ̀ díẹ̀díẹ̀ kí ó má bàá gbàgbé nǹkan kan bó ti wù ló má. Bẹ́ẹ̀ sì títí tó fi máa di ọjọ́ tí èèyàn fẹ́ rin ìrìnàjò náà. Ó dára kí eeyan máa ṣe àkópọ̀ fún ìrìnàjò èèyàn tó bá ku fèrè fẹ́ ké se ní ìjọ yẹn. Ẹsẹ̀ máa ma ṣe àkópọ̀ fún ìrìnàjò pé mo fẹ́ rin ìrìnàjò lọ̀la o. Ó ti yá jù, ó dára. Ó yóò bá a ku boyà bí ọ̀sẹ̀ kan sí boyà bí ọjọ́ mẹ́fà sí ọjọ́ márùn-ún. Ó ti yẹ kí èèyàn ó máa ṣe àkópọ̀ fún ìrìnàjò náà kí ó má bàá gbàgbé yá, kí ó má bàá gbàgbé ǹkan kan tàbí ǹkan mìíràn, ǹkan mìíràn. Ó fi dára kí eeyan máa ṣe àkópọ̀ fún ìrìnàjò èèyàn kotodí pé èèyàn fẹ́ lọ ìrìnàjò. Kí eeyan máa ṣe, kí eeyan máa múra sílẹ̀ dáradára fún ìrìnàjò. Ó dára kí eyan máa ṣe àkópọ̀ fún ìrìnàjò.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn ni, ojú ọjọ́ tí kò ní òórùn tí ó mú gan. Ojú ọjọ́ yẹn náà ó dára. Àti ojú ọjọ́ tí o bá je pé mo bá fọ aṣọ, tí mo sì fẹ́ kí aṣọ mi kó gbẹ. Bí òórùn ó mú dáradára, mo máa nífẹ̀ẹ́ ojú ọjọ́ náà ní àkókò ìgbà tí mo bá fọ aṣọ. Ṣùgbọ́n tí mo ò bá fọ aṣọ, mi ò fẹ́ràn ojú ọjọ́ ti òórùn kó máa mú. Tori tí òórùn bá mú, oru máa ma mú ọ̀, gbogbo ára rẹ gan lé sùn fún òrò, fún kòkòrò òrò. Edi ti mi ò sè fẹ́ràn kí òórùn kó máa mú. To bá fẹ́ lọ ra nǹkan gan, ò ní lè jáde tí òórùn bá ti mú ju. Mo fẹ́ràn kí ojú ọjọ́ kó rọra wà nílẹ̀, ko òórùn má mú ju, to òórùn bá fẹ́ mú gan, kó rọra mú. Ni fẹ́rẹ̀ẹ́ fẹ́, o ma mú dé ibi tí o máa tà yen lára, tí èèyàn ò ní lè jáde nínú rẹ̀, tó ní lè ra nǹkan. Mo fẹ́ràn ojú ọjọ́ tó rọra wà mẹ́nìmẹ́nì.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ rí. Nígbà tí, ṣe o ti bèrè ìrànwọ́ lọ́wọ́ ọ̀dọ́ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè rí. Nígbà tí ẹ̀rọ mi kọ̀, tí ò fẹ́ ṣiṣẹ́, tí ń ṣe òṣìṣẹ́ tó tẹ́mi lọ́mú. Jónà ni mo pè, tí mo sì bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ won. Wọ́n sì tọ̀ mí sọ́nà bí mo ṣe máa máa lo ẹ̀rọ náà. Láti ìgbà náà ni mo ti kọ́ nípa nǹkan náà. Ìgbámí náà mo tún pè, mo tún kọ́ nípa nǹkan kejì. Kí eyan máa bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn olùṣètò rẹ̀. Wọ́n mọ ràn yan lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí èèyàn bá fẹ́ lò níbi ìrànlọ́wọ́ náà. Mo ti bèrè, mo ti bèrè ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ lórí, lọ́wọ́ olùṣètò ẹ̀rọ mi dáadáa rí.

Ṣé o máa ń lo èrò ìdákẹ́jẹ? Hmh. Ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò kí ń lo, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Báwo ni mo ṣe máa lo, máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò ní lè lo ẹ̀rọ tó máa gbohun sókè, kí ayé má mọ̀ pé mò ń lo ẹ̀rọ. Ewé ẹ̀rọ bẹ́ẹ̀ ni mi máa ń lò. Èmi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Láíláí, mi ò lè lo ẹ̀rọ tí ayé máa mọ̀ pé ẹ̀rọ ń bẹ́ ń bi kan. Irú ẹ̀rọ bẹ́ẹ̀ lè mí máa ń lò. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lò níyẹn. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ṣé ayé ni mo máa ń ṣe bẹ́ẹ̀ níbí báyìí? Mi ò kí ń lo irú ẹ̀rọ bẹ́ẹ̀

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ọkàn ni mo fẹ́ràn jù èyí tí mo bá rí ní àkókò ìgbà náà. Nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni mo máa jẹ ti a yọ ti ìdùnnú. Nítorí náà, mo fẹ́ràn kí n máa jẹ amala, gbẹ̀gìrì àti ewédú. Mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn rẹ̀ gan kí n máa jẹ ẹ́. Mo sì fẹ́ràn kí n máa jẹ jollof rice. Mo fẹ́ràn rẹ̀ náà. Mo sì fẹ́ràn concoction rice náà. Mo bá rí i ní àkókò ìgbà tí mo bá nífẹ̀ẹ́ sí i, máa wù mí láti jẹ gan-an ohun oúnjẹ bẹ́ẹ̀. Àbí kí n wá jẹ, àbí kí n jẹ òlele àti ẹ̀kọ. Mo fẹ́ràn, mo fẹ́ràn oúnjẹ náà. Mo fẹ́ràn òlele àti ẹ̀kọ. Mo fẹ́ràn rẹ̀ gan-an. Ó máa ń dá mi lọ́hùn láti jẹ ẹ́. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn òlele àti ẹ̀kọ lọ́pọ̀lọpọ.

Ṣé o máa nan ara rẹ? Mo máa na ara mi o. Mo máa na ara mi dáradára. Bó yá mo bá ṣe nǹkan kan tó yẹ kí ń ṣe rè, sì mo wá sì láti ṣe, mo máa na ara mi pé "a! Óo, mo ti ṣe kíni yí." Bẹ́ẹ̀ ni mo ti máa na ara mi. Àbí ó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó yẹ kí mo ṣe, ọ̀tọ̀ wá ni nǹkan tí mo ṣe. Lá kókó ìgbà náà, mo lè na ara mi pé "óò, o ò ṣe dáadáa. Nǹkan tó yẹ kó ṣe rè, o ò ṣe dáadáa." Ìgbà náà ni mo fi máa ń na ara mi. Mo máa na ara mi lẹ́ẹ̀kan kan. Mo bá ṣe nǹkan tió yẹ kí n ṣe, nǹkan tí ó bá dáa, mo máa na ara mi ní.

Nígbà wo ni o kẹ́yìn ń fọ? Ìgbà tí mo kẹ́yìn ń fọ aṣọ tán, ó ní ìgbà tí mo ti kó aṣọ síta, tí mo wá gbé a, ìpè wípé ìyá ọkọ mi bímọ. Ìdá ná ni mo kẹ́yìn ń fọ aṣọ. Tí mo kó aṣọ mi sí ẹ̀gbẹ́ kan, kí n tó lọ, kí n tó dé, gbogbo àwọn ará inú ọgbà mi, wọ́n ti fọ aṣọ tán. Ohun ká lu ku ti sá aṣọ wàn tí kò sì sí ibi tí mo máa sá aṣọ títí èmi sí. Ìdáná ni mo kẹ́yìn ń fọ aṣọ. À bí ìgbà tí mo fẹ́, mo kẹ́yìn ń fọ abọ́ ni kí n sọ. Ìgbà tí mo ti kó a, tí mo ti kó abọ́ pọ̀, tí mo ti kó sí ibi tí mo ti fẹ́ fọ abọ́. Ìgbáná ni mo wá rantí wípé mi ò tíì ra ìgbà tí ó yẹ kí n rà tí mo fẹ́ fi dáná. Ọjọ́ sì ti lọ. Bí kí n tó sọ wípé mo fọ bọ́ tán kí n tó lọ rà á, wọ́n lè ti palẹ̀ mọ́ níbi tí mo ti fẹ́ rà á. Ó wá fi abọ́ náà sílẹ̀ sínú ibi tí mo ti fẹ́ fọ. Wọn á ṣe wà nkán tí mo fẹ́ lọ rà, mo ì ṣe wá lọ. Ìgbà tí mo wá rà, tí mo wá délé, ọjọ́ ti lọ. Ìgbaná ni mo kẹ́yìn ń fọ abọ́. Ìgbà to wá yẹ kí n dáná, ọjọ́ ti lọ, ọjọ́ ti lọ. Ìgbána ni mo kẹ́yìn ń fọ abọ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi ní fún ìparí ọ̀sẹ̀ ni pé tí mo bá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ní àárín ọ̀sẹ̀, ni ọ̀mo tí ó bá ṣiṣẹ́ déédé, ó yẹ kó ní àkókò ìgbádùn. Ètò mi ní àárín ọ̀sẹ̀ yìí ni pé ní àárín ọ̀sẹ̀ yìí, mo máa tún inú gbogbo inú ilé mi se dáradára tó fi mọ́ ilé ìwẹ̀ mi, mo máa fọ́nù inú ibùsùn mi, gbogbo inú ilé mi ni mo máa túnṣe àti gbogbo àyíká mi tí mo máa tún gbogbo èsè kińikińi tí ó máa wù eeyàn. Lẹ́yìn ìgbà náà tí mo bá ṣetán, tí mo bá ti dáná tán, ó wù mí kí n ṣe jọ̀lọ́fù ráìsì àti ṣíkìn ní ìparí ọ̀sẹ̀ yìí. Tí mo bá ti ṣetán, tí mo mu ẹlẹ́rìndòdò lé lórí, mo máa lọ bẹ ẹ̀gbọ́n mi wò sí ilé rẹ̀, tí ó fi béjìna sí ódo mi, mo máa lọ bẹ̀ ẹ́ wò, mo máa lọ kí i. Lẹ́yìn tí mo bá kí i tán, mo máa dari walẹ́. To bá tí mo bá ti sinmi díẹ̀, tí ó bá ti wá di ǹkan bí i owo ìrọ̀lẹ́, mo lè gbéra mi jáde lọ sí ibi tí ó máa wù mí láti lọ. Mo lè pe ọ̀rẹ́ mi bó ya bi ẹyọkan àbí méjì kiá jọ ṣe fàájì jáde torí tí ẹ̀eyan bá ń ṣiṣẹ́, ó dára kó máa fi àkókò lẹ̀ fún ara rẹ̀ láti máa jáde ní èkó kan láti máa mú inú ara rẹ̀ dùn. Àwọn èrò mi ní òpin ọ̀sẹ̀ yìí, ọ̀nà ni mo ti sọ náà.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan, mo ní bóyá bí ọ̀nà tó pọ̀ tí mo ti máa ń ra nǹkan ni àwọn nǹkan tí mo fẹ́ bá fẹ́ rà ní àkókò ìgbà náà. Nítòsí ọ̀dọ̀ mi tí mo bá fẹ́ ra nǹkan kan, mo máa tà á ní ìtòsí ọ̀dọ̀ mi tí n bá ti fòna títì mi mo máa ríra. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan bí i nǹkan tí mo fi máa dáná, tí mo fi máa se oúnjẹ bóyá bí ata, ilá àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo máa rìn sí òkè sí iwájú iwájú kí n tó le ríra. Lẹ́yìn ìgbà tí mo bá rà tán, mo tún máa wá rìn lọ síwájú sí láti lọ wá ẹja tí ó bá wù mí. Bí ó bá sì sọ wí pé mi ò fẹ́ se ẹja ní ọjọ́ náà, mo máa gun ọ̀kadà tí ó máa gbé mi lọ sí ibi tí mo ti lè ra ẹran tí màá fi se ọbẹ̀ ní àkókò ìgbà náà. Àwọn ibi tí mo ti máa ń ra nǹkan wọ́n pọ̀, ibi tí ó bá wù mí ni mo ti lè ra nǹkan mi.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Hmmm, sé mo máa ń gbé ipò ẹ̀yìn? Èmi, mi ò kí ń gbé ipò ẹ̀yìn o. Asíwájú ni mí. Iwájú, iwájú náà ni, ni mo sì máa máa lọ. Kò dára kí èèyàn ó máa gbé ipò ẹ̀yìn o, kò dára. Idojutì fún èèyàn àti fún ẹbí èèyàn ni. Ní gbogbo ibi tí èèyàn bá dé, wọn áa gbọ́ pé èèyàn gbé ipò eyan. Báwo lo ṣe fẹ́ dùn sọlẹ́nu? Àti báwo ni o ṣe fẹ́ ṣe ìbọn tí, tí pé o dojú sí àwọn ẹbí rẹ nípa gba ipò ẹ̀yìn? Orí iwájú ni èmi máa gbà o. Àpò ẹ̀yìn kò tun jẹ́ ti tè mi. Iwájú mo máa maa lọ. Mo kin gba pò ẹ̀yìn o. Mi ò tu gba o. Iwájú ni mo máa ń gba.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ní ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi oúnjẹ ni ìgbà tí mo wà ní ibi iṣẹ́. Tó ti tó àkókò ìgbà tí a máa ń lọ sí ibi oúnjẹ. Ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ mi gán si san kún. Óku bó yá bí ìpele mẹ́ta tó yẹ kí ẹ ṣe kí ẹ tó lọ sí ilé oúnjẹ. Mo sì gbọ́dọ̀ ṣetán nì ìgbà náà. Torí tí mi ò bá ṣetán, tó bá ti di tí a bá ti jẹ oúnjẹ tán, iṣẹ́ mi tun máa dé. Wọ́n tó máa gbé iṣẹ́ mi wá fún mi láti ṣe. Ìdí nìyẹn tí mo fi gbọ́dọ̀ kọ́kọ́ ṣe èyí tí ó kọ́kọ́ wà nì ọ̀dọ̀ mi na kí n tó lọ sí ilé oúnjẹ. Kí n tó wá sọ wípé mo ṣe ìpele mẹ́ta tó kù tán, àkókò tì lọ. Àwọn èèyàn gan wọn ti jẹun. Àwon tó n jẹun tán ti máa jẹun tán. Ní ìgbà náà, lemi o ṣẹṣẹ tán tí mo ṣe ṣẹṣẹ ní àǹfààní láti lọ sí ilé oúnjẹ. Ìgbà náà ni mo kẹ́yìn láti lọ sí ilé oúnjẹ ní àkókò ìgbà tí mo n ṣẹ́ ní ọwọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàaṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa ṣe ìbáṣepọ̀ ni pé, o máa fi ààyè sílẹ̀ láàárín yẹn. Ayé ìgbà tí ẹ bá máa ní gbólóhùn àṣọ̀, ẹ máa fi sílẹ̀. Ó ni máa sọ gbogbo àṣírí rẹ, ó ni máa sọ fún wọn. Torí tí o bá sọ àṣírí rẹ fún un, ọjọ́ kan ọ jọ́ kan tí wọ́n máa fi àṣírí náà tí wọn máa fi bu o. Tó jẹ́ pé tí o bá ń bá èèyàn ri àbí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ, má máa rú ǹkan tó o máa ma jáde ní ẹnu rẹ máa mọ̀ ru gbogbo ọ̀rọ̀ tí o máa máa sọ fún wọn. Ṣọ̀rọ̀ díẹ̀, fi ìyókù sí inú ni. Èmi, èmi nífẹ̀ẹ́ kí n máa fi ààyè ìjà sílẹ̀. Mi ò ní fẹ́ bá ẹeyan jà o. Ṣùgbọ́n ilé ayé yìí, ó gbẹ gẹ. Mo máa sọ díẹ̀, mo máa fi ìyókù sí inú ayé. Mo máa sọ yaya díẹ̀, mo máa kajúnu díẹ̀. Mi ò kí ń fi gbogbo ara mi kí fi bá wọn ṣépọ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́? Hmm, èmi ò gbàgbọ́ o. Mi ò gbàgbọ́. Torí nínú ìgbàgbọ́ atọwọ́dọwọ́, bí ọ̀rọ̀ bá ṣe jẹ́, bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe máa sọ fún ọ. Wọn máa fi dúdú, wọ́n máa fi pé funfun, wọ́n máa fi ẹyọ kan, wọ́n máa fi pé mẹ́tà ni. Wọn ò ní sọ séjú tí ọ̀rọ̀ bá lọ gan. Wọ́n máa ma fi, kò sì ní wọ́n ó ṣe sọ tí wọn ò ní parọ́ nínú rẹ̀. Èdè tí kò fi dá láti gbàgbọ́ atọwọ́dọwọ́ nù, àfi èyí tí ó bá ṣe ìṣejú rẹ̀, tí ó bá wà níbẹ̀, tí ó fi ṣẹlẹ̀, ni kó má gbà. Kí ẹ̀yàn má gba ẹnì káàkiri gbọ́ pé ẹni yìí kò lè parọ́ fún mi. Kò dára kí ẹ̀yàn máa gba ènìyàn bọ̀ titọ́ tó bọ́bẹ́. Kò sì má jẹ́rìí orin tí ò bá ṣe ojú rẹ̀ kí o má jẹ́rìí rẹ̀. Torí hmm ìgbàgbọ́ atọwọ́dọwọ́, ó lè kó ènìyàn sí wàhala, ó lè kó ènìyàn sí ìyọnu. Ibi tí o bá jẹ́rìí, ìgbà tí o ṣe sójú rẹ̀ tó jẹ́ pé atọwọ́dọwọ́ ni ìgbàgbọ́ tí o gbà tí o fi sọ àwọn nǹkan tí o sọ. Èmi kì í gbà, èmi kì í gbà gbà ò láéláé atọwọ́dọwọ́ láéláé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó lérò fún ìlera ara ẹni. Ó dára kí èèyàn máa jẹ torí ìlera ara ẹni. Ó ṣe kókó. Ó dára kí èèyàn mójútó ara ẹni, kó máa jẹ nǹkan tí ó máa bá ara rẹ̀ mu. Ó dára àwọn nǹkan bí àwọn ǹkan èso bí apple, pineapple, watermelon, pawpaw, àwọn ǹkan èso bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti àwọn ǹkan ewé bí ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣokọ, ẹ̀fọ́ tètè, úgú, gúré, àwọn irun nkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ò máa máa jẹ oúnjẹ tí ó bá ti ní ṣúgà púpọ̀ jù. Bí èyàn bá sì fẹ́ ṣe oúnjẹ, kó máa fi iyọ̀ díẹ̀, magí díẹ̀ ni kó máa fi sè é, kó máa fi alùbọ́sà sè é, ó sì máa fi irú ṣe kó máa ma mú dùn. Kò dára kí èèyàn máa jẹ ṣúgà púpọ̀ jù àbí iyọ̀ púpọ̀.

Ṣé o máa ń ṣe àtúnlò ǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ṣe àtúndùn ǹkan. Bóyá tí mo bá ra aṣọ, mo máa tún lo mi o le wọ aṣọ lẹ́ẹ̀kan kí n ṣọ́nu. Àbí tí mo bá ra bàtà, mo máa ro ra tún wọ̀ ní títí tí ó fi bàjẹ́. Àbí tí mo bá ra ǹkan kan, tí ó jẹ́ ǹkan kan tuntun tí mo ń lò mo máa máa lò lọ́ na ni mi o le títorí pé mo ti lò ó ní ẹ̀ kan ki n pàtí, lie lie, eyán ọwọ́ ojo na nu, o sọ́ọ̀ owó nú, mo máa ṣe àtúnlò ǹkan dáradára, mo má ṣe, mi ò ki n pa ǹkan mí tì bá òun, mo máa ṣe àtúnlò.

Báwo ni bátírì fóònù rẹ ti máa ń dúró? Bátírì fóònù mi, ó máa ń dúró tí mo bá ti lò lólò lólò torí emi fẹ́, èmi má tẹ fóònù mi gan mà tẹ fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò kì í sí fi fóònù mi sere, mi ò le dúró, bi fóònù mi ea dúró ní ẹgbẹ́ kan láyé láyé, èmi àti fóònù mi 5 and 6 ní wá. Kì í ṣe bátírì fóònù mi, bátírì fóònù mi fi máa ń dúró náà torí mo máa ń lò ó ní àlọ́ ku Ti mi o bá ti tẹ fóònù mi débi tí ó kú, mi ò ní fi sílẹ̀, kì í ṣe bátírì fóònù mi fi máa ń dúró náà. Bí o bá ṣe le tẹ fóònù ṣe, bẹ́ẹ̀ ni bátírì fóònù rẹ ṣe máa pẹ́ si. Tí o bá lè tẹ bá tẹ fóònù dáadáa, bátírì fóònù rẹ ó máa pẹ́. Ṣùgbọ́n tí o bá máa tẹ fóònù dáradára, àá, bátírì fóònù rẹ kò lé, kò le pẹ́, kò sí le dáradára bó ṣe ẹ kó dára mọ́

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ sí mi, bẹ́ẹ̀ ni èmi náà se máa ṣe ṣi wọ́n. Bẹ́ẹ̀ ni mo sì máa bá wọn ṣiṣẹ́. Tí wọ́n bá wùwà gìdí sí mi, tí inú wọn dùn sí mi, tí mo sì rí pé inú wọn dùn sí mi, ó ti di dandan kí inú temi náà kò dùn sí wọn. Kì í sì bá wọn ṣiṣẹ́ ní, ìṣe tí ó máa tẹ́ wọn lọ́rún, tí ó máa wù wọ́n. Ṣùgbọ́n láì rẹ̀, láì dunú sí mi, èmi náà mì kò lè dunú sí wọn, inú mi ò lè dùn sí wọn. Ṣùgbọ́n ìdùnnú àti ìrẹ́pọ̀ ni ó máa ń mú kí iṣẹ́ kó lọ daadaa, kó sì lọ dédé. Èmi fẹ́ran wọn, mo sì nífẹ̀ẹ́ kí n máa bá wọn gbé pẹ̀lú ìdùnnú àti ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ kí iṣẹ́ náà kó lè bá a máa dàgbà sókè síi, kó má ba à takú sí ibìkan. Èmi nífẹ̀ẹ́ kí n máa bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ dáradára ní ọ̀nà yìí.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi dáradára torí ìmọ́tótó òun ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Bí o bá ṣe tọ́jú ara rẹ sí bẹ́ẹ̀ ni àlàáfíà ara rẹ se máa pọ̀ sí. Tí o ò bá ṣe ìtọ́jú ara rẹ, ó lè fa àìsàn sí ago ara ẹni. Ó dára kí ẹeyan máa ṣe ìtọ́jú ara rẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí kí o lè ní àlàáfíà kí ọkàn rẹ ó sì lè ba balẹ̀. Ìdí tí a máa ń fi tọ́jú ara ẹni nu, mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára. Mo máa gẹ ìkanà ọwọ́ mi, mo máa rí pé ó dára síbẹ̀ ó sì tuntun síbẹ̀. Mo máa gẹ eekannà ẹsẹ̀ mi náà, mo máa ṣe irun mi ní ìgbà kúùgbà. Ní èrò kíró ni mo máa ṣe irun mi, mo sì máa ń fọ aṣọ mi. Mo máa rí pé aṣọ mi mọ́ dáradára àti bàtà ẹsẹ̀ mi náà, mo máa nù nù tàbí kí n fọ̀ nù. Gbogbo nkan mi, mo máa rí pé ó jẹ́ tuntun tuntun. Gbogbo àwon ẹgbà ọwọ́, ẹgbà ọrùn, ẹgbà etí mi náà ó máa wà bí ó ṣe yẹ kó wà. Ìkankan kò ní dọ̀tí nínú gbogbo wọn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára ní ọjọ́ tí a bá ń ṣe ìjọsìn àti ọjọ́ tí a bá rò rá ní ìdákọkọ ìjọsìn. Mo máa ń lọ gbogbo e dáradára. Kí èèyàn máa lọ sí ilé ìjọsìn ó dára. Àbò àti ìsọ̀sí wà níbẹ̀. Àlàáfíà ń bẹ níbẹ̀. Gbogbo ǹkan ni èèyàn lè jogún láti máa lọ sí ilé ìjọsìn. Ọlọ́run lè yọnu sí ẹni nítorí pé òun lọ sí ilé ìjọsìn. Nígbà tí wọ́n bá máa lọ sí ilé ìjọsìn, wọ́n máa tún àyíká ilé ìjọsìn ṣe. Ó dára gan-an kí ẹ̀yàn má ṣe irú ǹkan bá sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo nífẹ̀ẹ́ láti sin Ọlọ́run, mo sì nífẹ̀ẹ́ láti máa lọ sí ilé ìjọsìn láti máa sin Ọlọ́run baba mi tí ó dá mi, tí ó dá ayé, tí ó sì dorun, tí ó dá gbogbo ǹkan. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí ilé ìjọsìn dáradára.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibí tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni ibi ilé mi, torí mi ò nífẹ̀ẹ́ láti máa mú kọ́kọ́rọ́ jáde. Torí tí o bá mú kọ́kọ́rọ́ jáde, o le sọnù, tí ó bá sì ti sọnù bá, wàhálà ni fún ọ láti wọlé. Kò ní sí ọ̀nà fún ọ títí tí o máa fi já ìlẹ̀kùn náà. Àwọn ìlẹ̀kùn mi sì burú tó sì pé, àti já ìlẹ̀kùn náà, o máa nira, o máa sọ̀rọ̀ fún ọ ní àti já, ó sì máa máa ná owó láti pe ọ pe àwọn tí ó bá mọ̀ nípa rẹ̀ kí wọ́n tó lè bọ́ sí ìlẹ̀kùn náà ní àkókò ìgbà náà ni. Idi nìyẹn tí mo fi máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ilé mi. Ni ẹgbẹ́ ibìkan ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ní ilé mi torí kí àbò, torí àbò rẹ̀, kó má bá sọnù. Tí mo bá sì rò pé kò sí ẹnì kankan ní agbègbè náà, ìgbà náà ni mo máa lọ fi kọ́kọ́rọ́ mi pamọ́ síbi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ní tòsí ilé mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àsínà mi ni ìgbà tí èmi nìkan bá dá wà. Mo máa rántí àwọn ọ̀rọ̀ ní àkókò ìgbà náà. Gbogbk ǹkan ni mo máa rántí, tí mo dá wà, tí kò sí ǹkan kan ní ọwọ́ mi tí mò ń ṣe. Kò sí fóònù mi náà ní ọwọ́ mi, kò sí ǹkan kan ní ọwọ́ mi, àfi èmi nìkan tí mo jókòó. Ìgbà náà ni mo ma ń rántí, mo máa ronú nípa àsínà mii mo máa ń ronú nii tí n bá ti jókò tí n tí ṣe ǹkankan, ọkàn mi ma máa lọ sí àwọn ǹkan tí mo bá ti gbàgbé. Gbogbo ìgbà náà ni mo ma ń rántí ǹkan tí mo bá gbàgbé pátápátá ìgbà náà ni mo ma ń rántí àwọn ọ̀rọ̀ àsínà mii nígbà tí mo bá dá dúró.

Ìgbà wo ni o kẹ́yìn sunkún? À, Ọlọ́hun má má jẹ́ kí a sun ẹkún. Ẹkún, hm, Ọlọ́run oni jẹ́ ká rógun ẹkún o, ẹkún tí ẹ dákọ yiií. Ìgbà tí mo kẹ́yìn sun ẹkún ni ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n fún mi ní owo oúnjẹ, ìgbà tí màá dé bi tí mo ti máa ra oúnjẹ, gbogbo àwọn akẹgbẹ́ mi wọ́n ti ra oúnjẹ, wọ́n ti ń jẹun. Ìgbà náà ni mo bẹ̀rẹ̀, mo rí pé owó mi sọnù, mo bẹ̀rẹ̀ sì ní sun ẹkún. Àti ìgbà tí wọ́n fẹ́ na gbogbo wa, gbogbo àwọn akẹgbẹ́ mi wọ́n ti kọ́kọ́ jẹ ìyá tiwọn tí wọ́n ti sunkún, èmi sì wà níbi tí mo ti ń pariwo tí mo ti ní mi ò ní wọlé ní o, mi ò ní jẹgba ní o. Lásikò tí gbogbo àwọn ìyokú tí wọ́n ti sunkún tọ́n ti gbàgbe pé wọ́n lu wọn tán. Ìgbà náà ni mo wá ṣẹ̀ṣẹ̀ lọ jẹ ẹ̀gbà temi. Ìgbà náà ni mo kẹ́yìn sun ẹkún.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, bóyá tí a bá fẹ́ ṣe ǹkan bí a fẹ́ ṣe ìnáwó, a máa ṣ-- mo máa ṣ-- mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò rẹ̀. Torí mo fẹ́ràn kí ń máa mójútó ǹkan kí gbogbo ẹ̀ kó le lọ bí kò ṣe yẹ kó rí. Mo máa mójútó gbogbo ẹ̀. Ó jẹ́ oúnjẹ tí ó jẹ́ ìrẹsì àbí sẹ̀mọ́ tàbí ẹba tàbí àmàlà tàbí àwọn ẹran. Torí sí ẹ̀ bá mójútó, àwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa gun ẹran, àgàgà ẹran. Wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa kù ú ní òde. Gbogbo ǹkan bá ni mo máa mójútó ní òde tí ó bá jẹ́ òde tí wọ́n gbẹ̀mí sí. Àbí kí ń máa mójútó ìmúra. Mo lè ṣe ètò ìmúra àti ètò irun. Mo lè ṣe ètò irun orí. Bẹ́ẹ̀ ni mo lè ṣe ètò rẹ̀ dáradára.

Ṣé owó tí ò ń gbà dára tó? Kì í ṣe pé owó tí mò ń gbà dára tó, ṣùgbọ́n mo kàn fi ìfẹ́ àti ìdùnnú àti ayọ̀ yà gbà ni. Torí woni tí èèyan o bá tí ìní mi, kò máa sọ wípé èyí tó wà lọ́wọ́ re o dà. Mo sá fi sọ owó náà tí mo fi ń wà mí. Mo fi iṣẹ́ náà sí owó náà tí mo fi ń wà mí. Torí náà, owó tí mò ń gbà kò dára tó, kò tẹ́mi lọ́rùn, mo kàn ń gbà á ni torí àìríkanṣe. Ó ni mo fi ń gbà. Ki se pe bo yá, ó bá dára tó àbí ó bá tẹ́mi lọ́rùn rárá rárá o.

Ọjọ́ mélòó ni ò ní fún ìsinmi ọdọọdún? Ìgbà mín, ó lè jẹ́ ọ̀sẹ̀ kan mo fi máa ń ní ìsinmi ọdọọdún. Ìsinmi ijọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú wà lọ́tọ̀. Sugbon ìsinmi ọdọọdún bó yá bí ọjọ́ mẹ́, bó yá bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì ni a fi máa ń lo ìsinmi ọdọọdún náà. Ko kin jù bẹ́ẹ̀ lọ, kó tie pọ̀ jù, òun ni ọ̀sẹ̀ méjì a de ma bẹ̀rẹ̀ sí ẹnu isẹ́ pàdà.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sara? Èmi ò mọ ǹkan kan tó ń jẹ́ ìdáàbòbò ọrùn. Èmi pé ṣe ìdáàbòbò ọrùn kankan. Lẹyìn kí n múra, kí n sì jáde, kí n wo ará mi bóyá mo ti dá àbí mi ò ti dá, bóyá mo múra dáadáa àbí mi ò múra dáadáa. Kí n dẹ́ fi ìbo ọrùn ki ń fi sí ọrùn mi. Lẹyìn ibo ọrùn tí mo máa ń lò lásán, mi ò kì í lo ìdáàbòbò ọrùn kankan yàtọ̀ sí ibo ọrùn tí mo máa ń lò. Ìdáàbòbò ọrùn lẹyìn ibo ọrùn tí mo máa ń lò.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Tí ó bá jẹ́ pé àsìkò tí mo ń jẹun ò ní wọn dé, mo máa pe wọ́n láti wá jẹun. Tí wọ́n bá sì fẹ́ jẹ, a jọ máa kí ọwọ́ bọwọ́, a jọ máa fi ìfẹ́ jẹ irú oúnjẹ náà tí mo bá fẹ́ jẹ ní àkókò ìgbà náà. Ó dára kí o máa fi òyà ya àti ìfẹ́ fi bá àwọn oníbàárà rẹ gbé, kí eeyan má ya àdá nìkan jẹ torí pẹ̀lú ìwà rẹ bẹ́ẹ̀ ni ó se máa máa ni àwọn oníbàárà sí ẹ. Àwọn oníbàárà àti oníyẹ, àwọn náà tu máa ba ọ́ pe àwọn ẹlòmíràn wá. Tí bẹ́ẹ̀ síbẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀, oníbàárà rẹ tó ń pọ̀ ló nu un àwọn tí wọ́n bá pè, àwọn náà máa pe ẹlòmíràn, àwọn tí wọ́n bá pè náà, àwọn náà máa tún pe ẹlòmíràn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oníbàárà rẹ pọ̀ ní ojoojúmọ́ nu un. Mo máa ń, mo, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi tí wọ́n bá ṣe kòǹgẹ́ àkókò ìgbà náà.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Wíwo ìràwọ̀ dà Tí o bá ń wo ìràwọ̀ rẹ àbí ìràwọ̀ àwọn tí ó súnmọ́, tí o sì ń ṣe àlàyé rẹ̀ fún wọ́n láwọn tí wọn ò mọ̀ nípa rẹ̀. Ó jẹ́ nǹkan tí ó dára kí wọ́n mọ̀ nípa ìràwọ̀ rẹ̀. Kí wọ́n mọ irú nǹkan tí ó lè ṣe, wọ́n sì mọ irú nǹkan tí kò lè ṣe. Irú aṣọ tí ó lè wọ̀ àti èyí tí kò lè wọ̀. Irú oúnjẹ tí ó lè jẹ àti èyí tí kò lè jẹ. Irú bí ó ṣe lè sùn àti bí ó ṣe lè kó ẹ̀gbẹ́. Gbogbo rẹ̀ ló gbọdọ̀ mọ̀ nípa rẹ̀. Irú àwọ̀ aṣọ tí ó gbọdọ̀ wọ̀ àti èyí tí kò gbọdọ̀ wọ̀. Irú bàtà tó yẹ kó wọ̀ àti irú èyí tí kó yẹ kó wọ̀. Àti irú iṣẹ́ tó lè ṣe àti irú iṣẹ́ tí kò lè ṣe. Ibi tí ó lè lọ àti ibi tí kò lè lọ. Gbogbo rẹ̀ ni ìyẹn máa mọ̀ nípa rẹ̀. Níbi wíwo ìràwọ̀ ẹni ó dára púpọ̀ kí wọ́n máa wo ìràwọ̀ ẹni. Ìràwọ̀ wíwò ó ṣe pàtàkì nílé ayé ẹni. Wọ́n máa ń wo ìràwọ̀ dáradára.

Ṣé o máa ń ṣàwà sí ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ó dára kí eeyan má ṣe ìwádìí alábàáṣiṣẹ́ pọ̀ ẹni, torí náà kò fi ní kò ọ sí wàhálà tí ǹkan kan ti o bá ṣẹlẹ̀. Torí àwọn mìí wá sí ibi iṣẹ́ náà láti jí ǹkan, bẹ́ẹ̀ ni àbí àwọn mìí wá síbẹ̀ láti da ìbẹ̀rù ni. Tí o bá sì ti ṣe ìwádìí nípa wọn, o máa mọ irú èyí, irú ẹ̀eyàn tí oníkálukú wọn jẹ́, o máa mọ èyí tí o máa fi ọkàn tán àti èyí tí ò ní lè fi ọkàn tán. Gbogbọ won pátá ni o máa mọ̀, tí o de ma máa se àkíyèsí wọn ní gbogbo ọ̀nà, ní gbogbo bí wọ́n bá ń ṣe ní ilé, ní ibi iṣẹ́, ki gbogbé e, kò lè bá jà sí ayọ̀ àti ìdùnnú.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni pé tí ó bá jẹ́ àkókò tí ooru mú, tí ooru mú gan ti mo bá rí ice cream ní àkókò ìgbà náà, ah mo máa sì mú, mo máa mu tó ṣe wípé inú mi máa dùn, ọkàn mi máa balẹ̀, ọkàn mi máa tutù, gbogbo ara mi máa wálẹ̀ pẹ̀tù yìí. Mo nífẹ̀ẹ́ ice cream ní àkókò tí ooru bá ń mú, ìgbà náà ni mo nífẹ̀ẹ́ ice cream. Ice cream dá lára ní àkókò ìgbà náà, o máa mú ara rẹ jí pépé. O máa múra rẹ balẹ̀, gbogbo tó mú láti inú wá, gbogbo ara rẹ tó ti dàrú pẹ̀lú ooru náà, o máa mú gbogbo ẹ̀ tí o máa mọ tó máa fi ṣí ilẹ̀ wẹ̀sẹ̀, tí ìwọ gan sì máa rí pé ara rẹ balẹ̀ tí ó dẹ̀ máa ń ní àlàáfíà tí ó péye ní àkókò ìgbà náà tí o bá ṣẹ̀ṣẹ̀ mú ice cream náà tán.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Hmn. Bí mo bá ṣe rí ààyè síni ní ọjọ́ náà ni mo ṣe máa wọ̀. Bá jẹ́ kí mo rí ààyè ti o ju, ti o ju wákàtí kan sí ìkan abọ́ àbí kejì lọ, mo máa sí. Ìgbà tí kò bá sí àǹfààní fún mi, tí kò sì ààyè fún mi ní ọjọ́ náà, tí ó bá sì ààyè bá sì wà fún mi sí, bẹ́ẹ̀ ni mo ṣe máa wọ ojú ìbòjú ní ọjọ́ náà. Ko kí ṣe ní ojoojúmọ́ náà ni èèyàn máa ń rí ààyè lọ́pọ̀lọpọ̀ láti ṣe gbogbo ǹkan tí ó bá fẹ́. Ìgbà mìí ààyè lè wà púpọ̀, ìgbà mìí sì re ààyè lè máa wà púpọ̀ tó lè máa ju ìgbà kékeré lọ tí o máa wọ ibẹ̀, o sì máa jáde padà. Bẹ́ẹ̀ ni o sì máa rí fún gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáradára. Mo nífẹ̀ẹ́ kí ń máa fi orin ṣe ìdárayá. Mo nífẹ̀ẹ́ kí ń máa kọ orin, bẹ́ẹ̀ ni kí n gbé orin sí tí n bá ti rorà n kọ́ kí n máa kọ́ tẹ̀lé. Ó ni mo fi máa ṣe ìdárayá àbí kí ń máa jó. Torí ijó náà o máa ń mú ara mi já gágá ó sì máa ń mú iná mi dùn. Torí èmi kò fi bẹ́ẹ̀ mọ ṣe ẹsàsáísì. Ṣùgbọ́n tí mo bá ti jó, ní ara ijó náà ni gbogbo rẹ̀ náà wà. Tí mo bá ti jó, mo bá ti jó, mo ti ṣe ìdárayá nu tí mo sì kọ orin tí inu mi dùn tí ayọ̀ mi kún ní àkókò ìgbà náà. Ìdárayá mi ko ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń ra nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ra nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì. Tí n bá ti ra nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì, mo ti máa ṣe ìwádìí ní orí ibẹ̀. Pé sè lóòótọ́ ni àbí lóòtọ́ kan. Mo ti máa wo bí ó ṣe ń wọlé lọ́dọ̀ wọn, bí ó ṣe ń jáde, bí àwọn èèyàn ṣe ń rà á, bí wọ́n ṣe ń fi ránṣẹ́ sí wọn. Gbogbo ẹ ni mo máa béèrè nípa rẹ̀. Nítorí pé mo ra nǹkan láti orí íńtánẹ́ẹ̀tì. Torí tí ẹ̀eyan báa ṣàdédé lórí ǹkan tí wọ́n fi sí ojú orí íńtánẹ́ẹ̀tì kí o wá sáré sanwó rẹ̀, ó lè jẹ́ àwọn oníjìbìtì. Èmi má da òò, ṣùgbọ́n àwọn mi oníjìbìtì ló pọ̀ nínú wọn.